Ní ìgbà tí mo wà ní ilé ìwé, kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù ní apá ibi tí olùkọ́ bá ti ń ṣe àlàyé, tí wọ́n sì ń ṣe àlàyé pẹ̀lú nǹkan tí èèyàn lè fojúrí, tí ó mọ ká ẹ̀kọ́, tí ó mọ yàtọ̀ sí wípé oun tí a kàn kọ́ nínú ìwé nìkan. Èyí a máa jẹ́ kí ẹ̀kọ́ tí wọ́n bá kọ́ ni a máa jẹ́ kí ó wọrí, í sì máa jẹ́ kí ó yé mi dáadáa.

Mo fẹ́ràn láti máa wo ìràwọ̀ nítorí wípé a máa fúnni ní òye ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà a tún máa fúnni ní ìmọ̀lẹ̀ tí ó bá ti di àṣálẹ́. Nínú àṣà tí wá ní ilẹ̀ Yorùbá, àwọn èèyàn nígbàgbọ́ wípé ìràwọ̀ ó ní ohun kan tó ní ṣe pẹ̀lú àwọn ẹ̀mí àìrí. Àwọn ẹ̀kọ́ wọ̀nyí nípa ẹ̀mí àìrí tó jẹ́ kí ń fẹ́ràn láti máa wo ìràwọ̀.

Oúnjẹ tí mo lè sọ wípé mo fẹ́ràn jù náà ni iyán àti ọbẹ̀ ẹ̀fọ́ rírò. Iyán ó jẹ́ oúnjẹ tí a máa ń gún pẹ̀lú iṣu. A ó ṣe iṣu ṣùgbọ́n a kò ní fi iyọ̀ sí bí iṣu náà bá ti jiná ni wọn yóò kó sínú odó tí wọn yóò sì fi odó àti ọmọ odó tí wọn yóò fi gún títí tí yóò fi fẹ́lẹ́ tí yóò sì máa fà lọ́wọ́. Oúnjẹ iyán tún jẹ́ oúnjẹ tí ó jẹ́ gbajúmọ̀ láàrin àwọn Yorùbá àti àwọn ẹ̀yà mìíràn ní ilẹ̀ Yorùbá.

Iṣẹ́ tí mo yàn láàyò jẹ́ iṣẹ́ tí ó fún mi ní àǹfààní láti má a kọ ǹkan ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Mo ma ń kọ ǹkan ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà lẹ́nu iṣẹ́ mi yálà kí ń kọ ìwé fún àwọn akẹ́kọ̀ọ́ tàbí kí ń kọ ìwé fún àwọn olùkọ́ ẹgbẹ́ mi. Nítorí èyí, àsìkò tí mò ń kọ ǹkan ó pọ̀ rẹpẹtẹ́. Mo sì le sọ wípé ní àná mo sì kọ ǹkan.

Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà èmi kì í bínú tí mo bá wà nínú ọkọ̀ nítorí wípé mo mọ̀ wípé ọkọ̀ jẹ́ ǹkan tí oríṣìíríṣìí ènìyàn máa ń wọ inú rẹ̀. Oríṣìíríṣìí ènìyàn pẹ̀lú oríṣìíríṣìí ìwà tiwọn. Bí ènìyàn bá sì ṣe ǹkan tó bínú nínú nígbà tí mo bá wà nínú ọkọ̀, gbogbo ohun tí mo lè ṣe ni wípé kí n kó ẹni náà tì, kí n ṣe bí ìgbà pé n kò rí ẹni náà, tàbí kí n ṣe bí ìgbà pé n kò mọ̀ ẹni náà. N ó fi gbogbo ǹkan báwù kí ẹni náà ṣe, n ó fi gún lági di. Nítorí èyí, kò ní sí gbọ́n mi sí omiòto, kò sì ní sí àìgbọ́raeniye láàrin èmi àti àwọn tí a bá jọ wà nínú ọkọ̀. Ìdí nìyí tí èmi kì í fi bínú bí mo bá wà nínú ọkọ̀

Bẹ́ẹ̀ni mo máa ń ṣe eré ìdárayá, ṣùgbọ́n eré ìdárayá mi kò ní àsìkò kan pàtó tí mo máa ń ṣe. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo máa ń ṣe eré ìdárayá ní ọjọ́ Saturday tàbí ní ọjọ́ Sunday. Ìgbà mìíràn mo lè ṣe eré ìdárayá ní àárín ọ̀sẹ̀ láti jẹ́ kí ara mi kí ó tún jí pépé àti láti jẹ́ kí ẹ̀jẹ̀ kí ó túbọ̀ ṣeré káàkiri gbogbo ara mi. Idi nìyí tí mo fi máa ń ṣe eré ìdárayá.

Òjó àmòrò ni ibi tí mo wà ní ìbì ba yìí àmó òjó náà kì pò púpò débi pé mo nílò ágbálà òjó níwọ̀n gba ìgbà tí òjò náà kò ti pọ̀ púpọ̀, kò sí nǹkan tí mo fẹ́ fi àgbàlá òjò ṣe. Nítorí èyí, èmi kò ní àgbàlá òjò. Bí ó bá jẹ́ wípé òjò yíó rọ̀ kọjá ibi tí máa rọ̀ tẹ́lẹ̀, gbogbo ohun tí mo lè ṣe ni wípé kí n wá ǹkan tí mo lè gba omi òjò sí, ṣùgbọ́n kò sí tí mo fẹ́ fi àgbàlá òjò ṣe.

Àkókò tí mo máa ń lò pẹ̀lú àwọn ẹbí mi jẹ́ àsìkò tó jẹ́ péréte nítorí wípé ìṣẹ́ pọ̀ púpọ̀ lọ́wọ́ mi. Níwọ̀nba, níwọ̀nba ìgbà àkókò tí mo bá fẹ́ lò pẹ̀lú wọn, mo máa ń jẹ́ kí ó jẹ́ wípé àkókò náà ó mú yányán tí a sì sọ̀rọ̀ nípa nǹkan tí ó jẹ ojú ní gbèsè, nǹkan tí yóò jẹ́ kí ẹbí kí ó mọ dàgbà sí àti láti yanjú ìbínú tàbí ìjà tó bá wà láàrin àwọn ẹbí. Bí kò bá sí sí ìbínú tí kò sí ìjà kankan, a máa ń bá ara wa yọ̀, a sì máa ń ṣeré lọ́pọ̀lọpọ̀.

Mo lè sọ wípé mo mọ̀ bí a ti ń se oúnjẹ nítorí wípé láti kékeré wá ni wọ́n ti máa ń kọ́ ọmọ bí a ti ń se oúnjẹ ní ilẹ̀ Yorùbá níbí. Ṣùgbọ́n mí mọ bí a ti ń se oúnjẹ ti tèmi kì í ṣe wípé kí n máa lọ sí ilé ìdáná láti mọ wo bí a ti ń se oúnjẹ. Ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ tí mo mọ̀ ṣe wá látara kin kan, máa wo bí wọ́n ti ń dáná. Ṣùgbọ́n èmi kì í fi bẹ́ẹ̀ wọ ilé ìdáná títi ti mo fi mọ oúnjẹ sè.

Ọjà títà jẹ́ nǹkan tí èèyàn gbọ́dọ̀ máa ṣe ìtọ́jú rẹ̀ lóòrèkóòrè nítorí wípé bí ìmọ́tótó kò bá sí fún ọjà, ọjà lè bàjẹ́. Bí èèyàn kò bá sì tọ́jú ọjà dádá, àwọn oníbàárà èèyàn kò ní fẹ́ràn ọjà ná. Ìdí nìyí tí mo fi máa ń fi s'ọ́kàn láti ṣe ìtọ́jú àwọn ọjà tí mo bá ń tà. Bẹ́ẹ̀ ni mo lè sọ wípé mo máa ń ṣe ìtọ́jú ọjà.

Àwọn èrò mí fún iṣẹ́ ọjọ́ iwájú pọ̀ rẹpẹtẹ. Lára rẹ̀ ni pé kí n fẹ́ iṣẹ́ mi lọ sí ìlú mìíràn níbi tí màá ti rí oníbàárà púpọ̀ si àti tí àwọn ènìyàn yóò ti túbọ̀ mọ̀ nípa iṣẹ́ mi. Èléyìí ó fún iṣẹ́ mi ní ànfàní láti gbòrò yó sì fún ní ìtani jí tí ó lè jẹ́ kí àwọn ènìyàn tún bọ̀ mọ̀ daada.

Ìrìnàjò mi lọ sí ibi iṣẹ́ kì í sábà gbá mi ní àkókò púpọ̀ nítorí wípé ibi iṣẹ́ mi kò jìnnà sí ibi tí mò ń gbé. Bí mo bá fi ẹsẹ̀ rìn, ìrìnàjò náà lè gbà mí tó ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tàbí nígbà mí ìṣẹ́jú mẹ́wàá tí mo bá rìn yára. Ṣùgbọ́n bí mo bá pẹ́ tí mo bá ní kí n lo alu púpu, kò i gbà mí ju ìṣẹ́jú mẹ́ta tàbí ìṣẹ́jú márùn ún lọ láti dé ibi iṣẹ́ mi.

Kọfí kò ń ṣe ǹnkan ẹlẹ́rìndòdò tí ò fi bẹ́ẹ̀ wọ́pọ̀ ní ibi ní ibi agbẹ̀gbẹ̀ ibi tí èmi ń gbé. Nítorí náà èmi kì í mu kọfí ní ibi iṣẹ́. Bí ó bá ṣẹlẹ̀ wípé mo ní láti mu ǹnkan ẹlẹ́rìndòdò tàbí ǹnkan tútù, mo lè mu tíì tàbí kí n mu ohun tí àwọn òyìnbó ń ṣe ní ìgbà mìíràn. Ṣùgbọ́n kọfí kò sí nínú àwọn ǹnkan tí mo lè mu tàbí tí mo mọ̀ mu ní ibi iṣẹ́ nítorí wípé kò sí ní àrọ́wọ́tó.

Ní àkọ́kọ́ ice cream jẹ́ ohun ẹlẹ́rìndòdò tí àwọn ọmọ kékeré máa ń mu ní agbègbè ibi tí èmi ń gbé, kì í ṣe nǹkan tí àgbàlagbà máa ń mu. Nítorí náà èmi kì í fi bẹ́ẹ̀ mu ice cream. Ṣùgbọ́n bí ó bá ṣẹlẹ̀ wípé mo mu ice cream, ohun adùn tí mo fẹ́ràn níbẹ̀ ni pé kí ice cream náà kí ó ní òórùn bí òórùn àwọn èso tí ó dùn tàbí òórùn tùràrí tí ó dùn láti máa gbọ́ sí imú. Ìrú adùn báyìí ni mo fẹ́ràn láti máa rí tàbí gbóòórùn nínú ice cream.

Bí mo bá wà nínú ìlà, a lílo àkókò nígbà náà, ó pín sí oríṣìíríṣìí ọ̀nà. Mo lè lo àkókò náà láti ronú nǹkan tí mo fẹ́ lọ ṣe níwájú nígbà tí ó bá kàn mí. Mo sì le fi àkókò náà, mo lè sì ronú nípa ìgbésí ayé mi àti ohun tí mo fẹ́ ṣe. Ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, èmi kò fẹ́ràn láti máa dúró ní orí ìlà nítorí wípé ìwè mi rí, mo rí gẹ́gẹ́ bí ìsòfò àkókò.